Ìgbà mélòó ni o máa ń fọ ẹnu rẹ ní ojúmọ́? Ni ojoojúmọ́ tí mo bá ti kọ́kọ́ jí làárọ̀, màá kọ́ fọ ẹnu mi kí tó jẹun. Lẹ́yìn náà tí mo bá ti jẹun àárọ̀, tí mo ti jẹun ọ̀sán, tó bá di lálẹ́, tí mo ti jẹ oúnjẹ alẹ́ mi, màá sì fọ ẹnu mi lẹ́yìn tí mo bá jẹun tán kí tó sùn, kó ba lè jẹ́ kí ẹnu mi máa mọ́ tónítóní, kó má ba à máa rùn. Ó jẹ́ ẹ̀ẹ̀mejì tí mo máa ń fọ ẹnu mi.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Tí mo bá fẹ́ lọ ra ọjà ní inú ọjà, màá jẹ́ kí n rí pé dájú pé nǹkan tí mo fẹ́ rà, nǹkan tí ó dára ni tí mo ti lò rí, tí mo sì ti gbọ́ nípa rẹ̀ dáadáa pé ó dára láti lò. Mí ní lọ sọ́jà láti máa ra nǹkan pàǹtí wálé. Nítorí náà, màá rí dájú wípé mo ra ọjà tó dára.

Nígbà wo ni o máa ń fọ ọkàn rẹ? Mo ní ọkọ̀ mẹ́ta tí mo máa ń wà jáde Tí n bá ti fẹ́ fọ ọkọ̀ mi, ó máa jẹ́ ní ìgbà tí mo lọ sí ibi iṣẹ́, n màá jókòó sílé, n màá gbe lọ sí ibi t'ọ́n máa ti ń bá mi fọ ọkọ̀ mi. Tó máa bá mi fọ mẹ́tẹ̀ẹ̀ta, mọ́ tónítóní nítorí pé ìmọ́tótó òun ni àrùn gbogbo.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé mi lọ́pọ̀lọpọ̀ nítorí mo sì wà ní ilé ìwé lọ́wọ́ báyìí tí mo sì ń ka ìwé mi lọ́wọ́. So, ó máa jẹ́ kí n máa ka ìwé mi dáadáa nítorí tí n bá ń ka wón, ó máa jẹ́ kí màá mọ ǹkan dáadáa ó sì máa jẹ́ kí òye àtilàkài mi kó máa ṣì ṣí dáadáa, bi mo sẹ́ ń ka ìwé sí lójoojúmọ́.

Kíni ó máa ṣe kí o tó lọ sùn? Tí bá ti fẹ́ sùn, tí ilẹ̀ bá ti ṣu, mà á kọ́kọ́ jẹ oúnjẹ alẹ́ mi ni aago mẹ́jọ. Lẹ́yìn náà, mà á sì lọ gba àdúrà. Lẹ́yin tí bàá tì gba àdúrà tán, mà á lọ sínú balùwẹ̀, mà á lọ wẹ̀. Tí bá ti wẹ̀ tán, mà á nu gbogbo ara mi. Lẹ́yìn náà, mà á sì bọ́ sori ibùsùn mi, mà á sì lọ sùn. Otún di ijo kejì ni yen.

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù, àwọn ẹbí mi. Lẹ́yìn Ọlọ́run, ọbí mi mo sì fẹ́ràn ju ẹni tó jẹ́ àwọn òbí mi, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi àti gbogbo ẹgbọ́n mi pátapatá. Gbogbo wọn mo fẹ́ràn. Lẹ́yìn náà, màá fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi tí mo rí pé wọ́n ṣe lóótọ́ sí mi. Àwọn ni mo sì tí fẹ́ràn jù lẹ́yìn àwọn ẹbí mi.

Ṣé o fẹ́ràn ìmọ̀lè òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ti òwúrọ̀ lọ́pọ̀lọ́pọ̀ nítorí tí ilẹ̀ bá ti mọ́, òrun máa rùn a ó sì máa rí gbogbo nǹkan tí ó ń lọ ní àyíká wa ju ìrọ̀lẹ́ àbí alẹ́ lọ tí òun òṣùpá máa yọ, tí òrun máa ti wọ, àní máa rí nǹkan tó ń lọ dáadáa. Everywhere máa ṣókùnkùn, a ni rí nǹkan dáadáa ni ìrọ̀lẹ́ ju ti òwúrọ̀ lọ.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Àwọn owó tí mo bá rí pé mi tí ní ìwúlò rẹ̀ lọ́wọ́, màá mú sínú kóló mì, màá sì tọ́jú ẹ síbẹ̀ fún bí oṣù mélòó kan títí tó máa fi di ìgbà tí mo bá ti ní ìwúlò owó yẹn, màá sì lọ já kóló mì níbi tí mo ti fi owó mi pamọ́ sì máa sì lo owó yẹn.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Tí n bá tì n lọ sí ibi tí mo o mọ̀ rí, ibi tí mo ò dé rí, máa béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí n má ba sọnù. Nítorí kò yẹ kí èèyàn máa tí jù fún irú nkàn bẹ́ẹ̀. Ibi tí ó bá ti mọ̀ kò béèrè ọ̀nà. Ṣùgbọ́n ibi tí ó bá ti mọ̀ o kọ́ le máa lọ. Nítorí pé o tí mo bẹ but to bo o ba ti mọ bè, béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn kó má ba sọnù. Nítorí náà ibi tíi bá ti mọ̀ mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa.

Ṣé o ní oko? Bẹ́ẹ̀ni, mo ní oko. Ṣùgbọ́n bàbá mi ló ní oko yẹn. Ṣùgbọ́n nǹkan bàbá, nǹkan ọmọ náà ni. Nítorí náà, ó tún jẹ́ oko tèmi náà. Oko yẹn, a máa ń gbin oríṣiríṣi nkan síbẹ̀. Ẹ̀gẹ́ àti oríṣiríṣi èso. Kódà a ní àgbọn lórí oko wa tí a ti gbin síbẹ̀ tí a máa lo ń ká tó bà tí sì àsìkò tó yẹ káa ká wọn.